Mo máa ń lọ sí ọjà ní tí mo bá, tó bá ti di ìparí oṣù tàbí ìbẹ̀rẹ̀ oṣù tí mo ṣe gba owó oṣù láti ibi iṣẹ́ mi àbí láti àwọn ará ilé mi, mo máa ń lọ sí ọjà láti ra nǹkan in bulk kí ń má ba à lè máa sáré kiri tí n bá fẹ́ lo nǹkan tí mo need.

Ní òwúrọ̀, mo máa ń fẹ́ràn kí n jẹ nkán tó fẹ́lẹ́. Mo lè mú ògì àti àkàrà tàbí ògì àti mọ́ínmọ́ín, mo lè mú custard tàbí kí n jẹ oats àti banana iyẹn ọ̀gẹ̀dẹ̀. Mọ́ sà máa ń fẹ́ràn kí nkán tí mo jẹ láàrọ̀ kó, kó fẹ́lẹ́, kó má wuwo ju kí n lè bá, kí n lè bá rí ara gbé.

Mo máa ń kí àwọn ènìyàn gẹ́gẹ́ bí wọ́n bá ṣe rí sí mi. Bí wọ́n yẹ pé ẹni tó dàgbà jù mí lọ ni màá kí wọn pẹ̀lú, ehm, respect. Àwọn tó yẹ pé, ehm, ìrọ̀ mi ni, ẹgbẹ́ mi ni, mo máa kí pẹ̀lú ọ̀yàyà, mo lè dìmọ́ wọn. Bí wọ́n yẹ pé ọ̀rẹ́ mi tó súnmọ́ mi pẹ́kípẹ́kí ni, àwọn tó yẹ pé ọmọ kékeré ni mo lè gbé ọmọ náà kin kí kí n bá a ṣeré.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast lẹ́ẹ̀kọ̀kan. Ọ̀rẹ́ mi náà sì ni ó jẹ́ host fún podcast kan, só tó rí rẹ̀ mi máa ń gbọ́ podcast ti è lórí Spotify. Mo máa ń gbọ́ láti fi, láti fi support e. Mo máa ń gbọ́, mo máa ń gbọ́, ó lè máa ń gbọ́ àwọn motivational spo-- podcast, health podcast àti growth podcast.

Bẹ́ẹ̀ni, mo máa ń tan Ìkíni lórí fóònù mi. Bó tì lè jẹ́ pé mi ò mọ ǹkan tí Ìkíni tún mọ̀ sí, but tó bá yẹ pé orí fóònù mi náà lọ wá, a yẹ pé mo máa ń ṣe iná nìyẹn. Mo máa ń tan Ìkíni lórí fóònù mi. Ìkíni mi mọ, mi mọ̀ ǹkan tó mean by Ìkíni o, boya kò láyé mi tó bá dìgbà mí.

Nígbà tí òjò bá rọ̀, tó bá jẹ́ pé òjò tí ó pọ̀ gan ni, mo máa ti àwọn wíńdò yàrá mi kí òjò má bà lè fẹ́ wọlé àti kí atẹ́gùn má bà lè dàǹkọ́ tó há nu lérù. Mo sì máa ń fẹ́ràn kí everywhere wà kosi. Mo máa sùn sórí ibùsùn mi, mo máa da aṣọ́ bora kí n lè gbádùn òtútù náà.

Bẹ́ẹ̀ni orúkọ mi ni Sùúrùrọ̀ yẹn tó túmọ̀ sí pé ìdùnnú ayọ̀ torí ọjọ́ tó bí mi, àwa mẹ́ta ni wọ́n bí ní ọjọ́ yẹn ní mọ́ṣáláṣí wa, ilé ìjọsìn wa. Inu gbogbo ènìyàn sì dùn, èmi ló bí kẹ́yìn torí náà ni wọ́n fi sọ mí ní Ìdùnnú, nítorí mo náà sì máa ń dùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tí mo bá fẹ́ ṣe ìpolówó ọjà ta ní expansion. Mo máa ń pé àwọn oníbàárà tuntun láti látara àwọn oníbàárà tí mo ní lọ́wọ́lọ́wọ́. Màá ńi pé kí wọ́n bá mi sọ fáwọn èèyàn nípa, nípa ọjà mi. Kọ́ àwọn tuntun, àwọn oníbàárà tuntun kan wa bá mi ná rajà kí business mi lè grow si.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi, kí èèyàn máa tètè dé ibi iṣẹ́, kí èèyàn ṣe iṣẹ́ tó tọ́ nígbà tó yẹ kí èèyàn ṣe ní àsìkò rẹ̀, kí èèyàn sì máa ń pa ibi iṣẹ́ jẹ. Tí èèyàn bá dẹ́ ní nǹkan pàtàkì tí èèyàn fẹ́ ṣe kí ọjọ́ náà tó de, èèyàn máa ti gba ààyè sílẹ̀ fún ọjọ́ iwájú. Kon se pé mo fẹ́ lọ sí ibi ibikan léni, màá wa sesemáa sọ fún ọ̀gá leni rárá. Ó yẹ kí gbogbo èyí kò ti létò sílẹ̀ ní.

Mo máa ń rántí àwọn àdéhùn mi pẹ̀lú pé mo ti máa ní lọ́kàn pé, à nkán tí mo bá fẹ́ ṣe, iyì ó kí ń tó fún yàn ládèhùn, mo ti máa wo bóyá mo lè ṣe nǹkan yẹn tòótọ́. Tí bá ro pé mi ò lè ṣe é, mi ò ní dé àdéhùn. Tí bá fẹ́ rántí, mo máa kọ ó sílẹ̀. Mo máa kọ ó sínú notepad mi tàbí nínú diary mi kó lè bá máa jẹ́ ìrántí fún mi kí n má gbagbe.

Ìpàdé oṣooṣù mi, ó dá lé lórí nǹkan tí mo bá fẹ́ ṣe fún oṣù yẹn. Àmọ́ àwọn èyí tó wà fix tó ẹ pé ìpàdé kò ṣe má lò ni, ẹm, ìpàdé bi-weekly tó ẹ pé èèmejì lósù. Mo sì ní ìpàdé tó ẹ pé ẹsẹ, ọ̀sẹ̀ẹ́sẹ̀, weekly, yàtọ̀ fún àwọn online webinar àti seminar tí mo máa attend.

Mo fẹ́ràn kí n máa wọ Crocs torí ó fúyẹ dáadáa, ó dè ṣe é fọ̀, ó ṣe é tètè fọ̀. Mo sì máa ń wọ sandals àti corporate shoe, flat shoe tó bá jẹ́ pé ibi iṣẹ́ ni mò ń lọ àbí mò ń lọ sí ilé ìwé. Àmọ́ bàtà tí mo máa ń wọ ṣeré ju Crocs lo pọ̀ ju nínú bàtà tí mo máa ń wọ, tí mo máa ń wọ ṣeré tí mi ò bá lọ sí ibi iṣẹ́. Tí bá jẹ́ pé party n mo fẹ́ lọ, mo máa wọ heels àbí sneakers.

Rárá, mi ò ní àgbàlá ojò torí a ní bọ́rehole nílé wa. Kò sí ǹkan tí mo fẹ́ fi omi ojò ṣe. Èmi máa ń fi omi ojò lẹ kó kó wọ́ pẹ̀lú àgbàrá ni. Mi ò kí ń. Àmọ́, ìyá-ìyá mi, ìyen-grandmà mi, wọ́n ní àgbàale ojò nílé wọn torí wọ́n fẹ́ran omi ojò. O máa ń tutù yàtọ̀ lára, àwọn sì ní ibi tó máa ń, ibi àgbàlá tó máa ń gbé omi ojò sí.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu protein shake torí mo ń try láti gain weight. Mo máa ń mu perfait, mo máa ń mu oats àti àwọn nǹkan tí ó ní protein nínú. Mo sì máa ń mu, ehn, peanut butter shake náà. Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mo fẹ́ràn rẹ̀ torí pé ó dùn, wọ́n sì máa ń, ó máa ń, ó máa ń fún ni ní, ó máa ń ṣàrà lórí.

Iye tí mo f-- Yorùbá rẹ yóò go straight o, mo máa ṣàdá ohun kan tó bí mi. Iye tí mo fẹ́ràn lọ jù, ah! Èmi fẹ́ràn kí ń máa wà nilé o àti kí ń máa lọ ṣọ́dá àwọn olólùfẹ́ mi tí mo máa lọ, tí mo máa gbádùn ara mi, tí mo máa jẹ nǹkan tó wù mí, tí mo máa relax, tí mo-- ta máa, ta máa bára wa sọ̀rọ̀, ta máa fìyà, ta máa rẹ́rìn gan.

Rárá, mi ò ní nọ́mbà orílẹ̀. Kí ni nọ́mbà orílẹ̀? Èmi mọ̀ nǹkan tí nọ́mbà orílẹ̀ jẹ́. Nọ́mbà orílẹ̀ tó bá yẹ pé nọ́mbà emergency. Mo ní nọ́mbà emergency fún health, bo O'loun o ni je arogun pajawiri. Mi ò lò ó rí, mi ò ṣẹ̀, ó'lóuń o jẹ́ kí n lò. Mi ò fẹ́ lò. Àmo tí nọ́mbà orílẹ̀ tó ń bá mi sọ̀ yeń, èmi o mọ̀ nkan tó túmọ̀ sí.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímélì tí ò wúlọ jàrẹ̀ tó sì máa ń bí mi nínú gan. Mo máa wá bí mo ṣe máa block wọ́n so that, máa unsubscribe sí àwọn ímélì wọ́n yẹn kan le jẹ́ n rimu mi. Bóyá ohun gan ló jẹ́ kí ímélì máa ń kún, kò diẹ wúlò, kò sí nǹkan tí mò ń fi wọ́n ṣe. Mo máa wá àsìkò láti ṣchedule gbogbo ẹ̀.

Àwọn ẹrọ ọlọgbọ́n, kí ni ó jẹ́ ẹ̀rọ ọlọgbọ́n, ẹ̀rọ ọlọgbọ́n. Ó ṣe ó n tó mi pé AI, mi ò ní ó, robot, mi ò ní robot ń lé mi hán. Mi ò tí lò àti ra robot. Mi ò tí è ní nǹkan tó jẹ mọ́ rárá rárá.

Bẹ́ẹ̀ni o, Tani ò fẹ́ràn kí won máa rẹ́rìn-ín? Èmi fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín, wọ́n máa ń jẹ́ kí n relax nígbà tí mo bá wà tense tàbí tí iṣẹ́ bá ti pọ̀ jù. Mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín tí ó máa mú yan rẹ́rìn-ín gan-an, tí ẹyan máa gbàgbé ìṣòro rẹ. Bẹ́ẹ̀ni.

Mo máa ń ṣe ìnádúrà dúró tí mo bá rí nǹkan tí mo fẹ́ràn tí owó rẹ̀ de ti pọ̀. Mò ń wá sọ fún ẹni tí ó ń tajà náà pé, “iyé báyìí ni mo fẹ́ san àn, tí o bá gbà, mo máa san, tí o bá gbà, mi ò lé torí pé mo fẹ́ràn nǹkan tí mo fẹ́ rà, kí n wá náà owó tí ò yẹ kín ná, kí ń ná le lórí.” Mo máa kúrò niwájú ẹní náà tí ò bá ti gba nǹkan tí mo fẹ́ san.

Bẹ́ẹ̀ni, a ní fish pond nílé wa. Mo mọ bon ṣe ń pa ẹja. Ẹja rí, ní catfish. Mo lè pa ẹja. Mo dè mọ bóń se n se pepper soup náà tó máa dùn. Mo like pepper soup. Mo lè pa ẹja, mo lè ṣe ẹja.

Rárá mi ò kí ń lò ọmọ ṣùgbọ́n torí pé mi ò lọ́wọ́ ni mi ò ṣe kí ń lò. Tí mo bá lọ́wọ́ mo máa fẹ́ràn kín ni torí emi náà mi ò fẹ́ràn ariwo. Mo like ki everywhere quiet. Mi ò like ariwo nu sákání mi rárá rárá àti rárá. Tí mo bá lọ́wọ́, ewé náà máa, mo máa lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́

Ètò dára mi, ó ya ó p'oríṣìíríṣìí. Mo ní ètí mo máa ń ṣe lóṣùọṣù, mo lè tún máa ṣe ní ẹmẹjù lọ́dún, mo lè tún máa ṣe ní ẹ̀kan lọ́dún. Ètí mo máa ṣe ní ẹ̀kan lọ́dún ni pé mo máa lọ sí ilé fún holiday pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí mo ti rí tipẹ́tipẹ́. A máa jọ jáde, a máa jọ ṣe party, a máa ní good time pẹ̀lú ara wa. Àmọ́ ètí mo máa ń ṣe ní oṣùọṣù ni ètí àwọn, pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí a jọ wà ní sàkání ara wa. Ètí mo máa ń dá ṣe ni bóyá kí n play game lórí phone mi àbí kí n, kí n, kí n kọ ní nice time online, ó na.

Rárá èmi ò kì n sáré o. Àfi tó bá jẹ́ pé ǹkan tí mo fẹ́ ṣe ọgbà kin sáré àmọ́ kí n wá dìdí máa sáré, èmi kìn ṣe irú ìyẹn. Ti bá ń workout gan, èmi kì í sáré, mo kàn máa ń jog ní àbí kí n fò sókè, mi kìn sáré. Mi ò fẹ́ràn kin máa sáré, ó máa ń jẹ́ kí àyà mi jà mo prefer kin má jog àbí kin má walk.

Rárá o, owó tí mò ń gba ọ ti lẹ tó nǹkan kan rárá, bí i pé poverty ni mo wà ni, owó ò yẹn kò tó ni. Rárá, kọ́ lọrùn ń ṣàánú ni. Mò ń wá owó bí mo ṣe, mò ń wá business mo fẹ́ fi kun nǹkan tí mò ń ṣe gan self, torí a kò tó rárá àti rárá, mo fẹ́ sìi, mo nílò sì.

Mo fẹ́ràn writing games, jackpot, chess àwọn ère tí mo àti what àwọn ère tí mo fẹ́ràn nìyẹn. Mo sì fẹ́ràn kí ma gbá lúdò náà. Ère tí ó má a tó wà involve pẹ̀lú àwọn èèyàn ṣà ni mo fẹ́. Tí àma ri ara wa máa bá ra fẹ̀yín, a máa sọ̀rọ̀, a máa rẹ́rìn kídìkídì gan.

HP Folio EliteBook mò ń lo. HP ni mò ń lo. Ó ti n hàngi gan sẹ̀f, ó ti ní kí n change e. Ọwó náà ni, ọmọ, eeyan kan broke bí óṣi ń bí báyìí. Kọ́loun kọan ṣànu ẹeyan ni. HP mò ń lò, tí n bá lòwo mo mà changè é sí boyá bí MacBook tàbí HP tuntun.

Ibi iṣẹ́ mi ò faramọ́ kí a máa lo fóònù tí a bá ń ṣiṣẹ́ lọ́wọ́. Mo máa ń fi fóònù mi sí silence kí ó má ring. Tí a bá ní break time tí a fẹ́ fi jẹun nígbà break sha, mo máa yẹ fóònù mi wò. Tọ́ bá dẹ̀ tí tó time tí break time ti kọjá, ó tún di tí a bá parí níbi iṣẹ́.

Rárá mi ò mọ bí wọ́n ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Kí ni ó jẹ́ ìrànwọ́ àkọ́kọ́? Àwọn kí nírẹ̀ẹ́ yí ń gba mi wù, kò kí ń yé mi. À, ṣe o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Bẹ́ẹ̀ni, rárá mi ò mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Àkọ̀kọ́ o jẹ́ time. Kò yé mi.

Èmi ò ní ọkọ̀ ti tèmi o. Mi ò ní ọkọ̀ ti tèmi, nkan ti Ǹkan tí o ọlọ́kọ̀ bá, ẹni tí ó ni ọkọ̀ tí mo bá wọ̀ bá ń, bá ń gbọ́ lemi na màá máa gbọ́. Bó jẹ́ radío ni ajo máa gbọ́ni. Bó jẹ́ music ni ajo máa gbọ́ni. Ṣugbọn èmi ò ní èyi ti mo lè sọ pàtó. Amo to ba je pé emi ní mo ni ọkọ̀ mo lè máa gbọ́ afkhara abí kí n máa gbọ́ Quran.

Bẹ́ẹ̀ ni, mo máa ń lo iCloud storage tàbí Google Drive láti fi save àwọn important documents mi tí mo fẹ́ kó sọnù. Mo sì máa ń fi save àwọn pictures náà, àwọn pictures ìgbà ti ba ya, ìgbà kékeré, ìgbà tí mo wà ní secondary school tí mo fẹ́ loose, tó máa bring back memories, mo máa ń store síbẹ̀

N, ibi tí mò wà safe díẹ̀ sọ́, mi kí í sábàà pá nkàn ọ̀ṣọ́ mọ́ rà, nkàn ọ̀ṣọ́ tàì nkàn ọ̀ṣọ́ tí mò lè pa mọ́ rà to je pé ìbí tí mò wà ọ̀ rọ̀gbọ́, mò lè fi small pocket knife tàbí pepper spray mò lè fi sínù bag mi àti laser náà mò lè fi sẹ̀

Bẹ́ẹ̀ni, kò sí ǹkan kan tó ṣe èrìń, mo máa ń rìn ní àlàáfíà dé ibi tí mo máa ń lọ, àmọ́ mi ò fẹ́ràn kí ń máa rìn, mi ò fẹ́ràn kí ń máa rìn. Tí mo bá ní owó, mo máa, mo máa bífẹ̀ pé kí n gbé ọkọ̀ lọ sí ibi tí mò ń lọ. Tí mi ò bá ní owó náà ni mo máa ń fẹsẹ̀ rìn, àmọ́ mo máa ń rìn ní àlàáfíà, kò sí ǹkan tó ṣe mí.

Àkókò ìlẹ̀yà ni mo fẹ́ràn jù yí, àkókò Eid, tí a máa ń pa ẹran ọdún, tí àwọn mọ̀lẹ́bí wa láti ìdílé tó fẹ̀, tí a jọ máa wá papọ̀ síbi kan tí a jọ máa dáná, a máa jẹun. Àkókò tí mo fẹ́ràn jù ni yí torí ọdún náà máa ń tóbi gan, ó sì máa ń dùn.

A, mo máa ń tí ń jẹ́ kí n fẹ́ pé kí ń múra sílẹ̀ bí ọjọ́ kan, ọjọ́ mẹ́ta àbí ọ̀sẹ̀ kan nígbà tí mo fẹ́ rin ìrìnàjò kí má bà lè ìgbà gbé ẹni tí mo need Mo máa ti kọ ohun kan tí mo fẹ́ lò, mo máa ti kọ sínu bébà kan tí mo bá ti máa pákì sínú bọ́ọ̀sì mi mo máa ma tíì kí ẹ̀ pé àṣeyọ́n ǹkan tí mo ní di ṣe mo ti mu tó tọ́ kí ó lè kí arídájú lè wà pé bẹ́ẹ̀ ni mo mu, kí má bà lè gbà bí ǹkan kan sílẹ̀.

Àwọn oúnjẹ tí mo fẹ́ràn ni chocolate drink, parfait, ice cream àti orange juice. Àwọn nǹkan tí mo fẹ́ràn láti má a mú ni iyẹn yàtọ̀ fún omi. Àwọn tí kò dára ní ìrẹ̀ mo má n ní lọ́kàn láti dè kún. Àmọ́ tí ọgbẹ bá gbe mí gan, àwọn nǹkan tí mo má a mú ni iyẹn.